O ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? N-- tí mo ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́. Àwọn iṣẹ́ tí ó bá nira fún mi, mo máa ń pe àwọn ọ̀rẹ́ mi tájọ wá lẹ́nu iṣẹ́. N-- mo máa sọ fún wọn wípé "à, iṣẹ́ tí mo ṣe yìí, àn, kò sí ọ̀nà àbáyọ. Ó nira fún mi. Mo dẹ̀ nílò yín láti lè ràn mí lọ́wọ́". To bá jẹ pé iṣẹ́ ti èmi nìkan o lé daṣè ní mo máa bẹ wọn lọwẹ̀ kàn jọ ki ajọ ṣiṣẹ yẹnbko bá lè wà mú àṣeyọrí dání hmm. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń dojú kọ irú ìṣòro wọ̀nyí. Mo dẹ̀ máa bẹ àwọn ẹni tí àjọ ń ṣiṣẹ́ i kán lè bá ràn mí lọ́wọ́. Ẹ ṣé púpọ̀.

Léèrò rẹ, àṣà wo ni ó gbọdọ̀ máa bá ọ lọ? Àṣà, àṣà láti máa ń fi nǹkan falẹ̀, ká má fi nǹkan falẹ̀ rárá rárá. Hmm irú àṣà yẹn ni mo fẹ́ràn jù. Àṣà wípé ká ṣe nǹkan tó yẹ ká ní ṣe lásìkò. Láì fi ọ̀lẹ ṣe, láì fi làálàá ṣe. Kí ènìyàn ṣe iṣẹ́ yẹn lọ́kùúkú dùn kò dẹ̀ ṣe lásìkò. Irú àṣà yẹn ni, ni mo fẹ́ràn láti kó máa bá mi lọ. Kí ló dé èyí? Ẹni tí ó gbọdọ̀ máa bá ọ lọ, ohun tí ó sọ nù. Kò sí nǹkan tí ó sọ nù. Hmm kò sí kan tí ó sọ nù. Ǹnkan tí mo mọ̀ wípé àwọn nǹkan tó yẹ kí ń ṣe lásìkò, mo máa ṣe wọ́n. Mo máa mójú tó wọn. Ko ju bá ùn lọ.

Sọ fún wa nípa ìgbà tí o ran aládùúgbò lọ́wọ́ tàbí tí ó ràn ọ́ lọ́wọ́. Hmm, èyí tí mo rántí tí a ran aládùúgbò lọ́wọ́ ní ilé ìjọsìn tí mo ti ń. Hmm, ó máa ń ní àwọn, hmm, àh, ìyìnrere tí a máa ń ṣe tó jẹ́ pé a máa ya ojúlé dé ojúlé láti lè lọ jí ìyìnrere yìí. Hmm, nípa rẹ̀ la máa fi ń ran àwọn ará àdúgbò ọr agbègbè tí ilé ìjọsìn yìí wà ta máa fi ń ràn wọ́n lọ́wọ́. A ma wò ó pé à ok o, kínni, kínni ó jẹ́ ǹkan tí ẹ̀ ń wá, hmm, ṣé bí owó ni, oúnjẹ ni, hmm a máa gbìyànjú láti ṣe ètò o rẹ̀ láti lè fún àwọn tí, à, ó nílò owó or ó nílò oúnjẹ. Hmm, àá dẹ̀ wá tí a ṣe máa pèsè rẹ̀ fún wọn. Hmm, à, rú u irú ìrànlọ́wọ́ tí a ṣẹ kẹ́yìn nìyẹn.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Hmm àkókò tí mo máa ń lò ó ni ìgbà tí mo bá ti dé láti ibiṣẹ́ nírọ̀lẹ́, hmm àwọn àkókò láti ago méje, ago mẹ́jọ, ago mẹ́sàn-án, gbogbó wákàtí yìí ni mí máa ń lò pẹ̀lú àwọn mẹ̀l-mọ̀lẹ́bí mi. Ta jọ máa ń jíròro, táa máa ń sàwàdà, táa máa ń gbàdúrà, táa máa ń jẹun, hmm táa máa ń sọ̀rọ̀ nípa, àń, ìlọsíwájú ẹbí, hmm. Àkókò yí láti ago méje, ago mẹ́jọ, ago mẹ́sàn titi titi wọn a fí lọ sùn là máa fi ń sọ̀rọ̀ là maatń fí ń ṣeré là máa fi ń ṣawada hmm àkókò yìí náà ni. EṢé púpọ̀?

Sọ fún wa ìtàn ìdílé tí à ń fi lé ìran lọ́wọ́. Nípa ìtàn ẹni tí ó ń sọ, ìgbà mélòó ni ò ń gbọ́? Ìtàn ìdílé, hmmm láti ìgbà ti mo tí wá ń kékeré ri mó f dàgbà yìí hmmm, mii ri ẹnìkan ni mọ̀lẹ́bí ti pe mí joko to sọ fún mí pé ìtàn ìdílé wá rè. Hmmm, bọ ẹ hmm. Ṣùgbọ́n ilé tí èmi mọ̀, óun ní, ó ní wípé, ó ní wípé àwọn tí wón bá ń ṣòrò ní ìdílé wọn or àwọn tí wón bá ń bọ òrìṣà ní ìdílé wọn ni wón máa ń ní, à, ìtàn ìdílé. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló máa ń ní ìtàn ìdílé pé à, tí bàba-bàbá mi ṣe ṣe lé lélèyi o, tí àwọn ìyá-ìyá mi ṣe ṣe lé lélèyi o, mo dẹ̀ fẹ́ ko, ko mójú to, ko mójú to, ko dẹ̀ rin ní là ń ná ọuń. Nítorí pé kí àṣà tán ṣe, òrìṣà tán sìn ko má bà ti orí wọn bàjẹ́ or ko má orí ọmọ tọn fẹ filè bàjẹ́ lọwọ hmm. Irú ìkán tó máa ń mú ìtàn ìdílé jáde ni yẹn, hmm, nírú ọ̀dọ̀ mi, eh, ìdílé Mùsùlùmí, Krìstẹ́nì lẹ́mi ti jáde wá. A dẹ̀ ní ìtàn ìdílé kankan tó jọ wípé ó ń wà ọ́ tó jẹ pé àwọn mọ̀lẹ́bí mi ọ́ bàbá mi ọ́ ìyá mi pè mí jókòó rí tó ń sọ wípé à, ìtàn ìdílé wa lé lélèyi o, orò ìdílé ìdílé wa lé lélèyi o, tá a ṣe máa ṣe lé lélèyi o tí òfi ni ìparun, tí òfin ni parẹ́. Hmm, kò sí nǹkan bẹ́ẹ̀. Ṣùgbọ́n ìgbà tí mò ń dàgbà, tí mo, tí mo mọye, tí mo lóye ni mo ṣẹ̀ wá rí wípé tí ìtàn ìdílé bá fẹ́ wà, hmm, ó dà wípé àwọn tí ó bá, tí ó bá ní nǹkan kan tí wón ń bọ̀ ọ́, tí wón ń sìn ọ́, tí wón ń, tí wón ń pè ọ́, tí wón ń ṣe àjọyọ̀ ẹ̀ lọ́dọọdún, hmm, irú àwọn èèyàn ló máa ń ní, hmm, ìtàn ìdílé yìí. Hmm, irú wọn náà ni. Kò bá ju báyìí lọ. Eṣe púpọ̀.

Kí ni o máa ń sọ fún àlejò tí ó dé níbí lákòókò? Ibi tí o máa ń mú wọn lọ, ohun tí o máa ń fún jẹ, ohun tí o máa ń kìlọ̀ fún un. Hmm, àwọn àlejò tó bá jẹ́ wí pé wọ́n kọ́kọ́ dé sí agbègbè tí mo wà lákọ̀ọ́kílọ, hmm, máa mú wọn lọ sí, ah, ilé àgbẹ̀, ah, eh, ilé oúnjẹ tí wọ́n ó ti lọ jẹun. Ti wọn o tí lọ jẹun to wọn o lọ jẹ oúnjẹ tó wù wọn hmm, màá mú wọn lọ. Mo dẹ̀ tún máa mú wọn, ah, máa yíká agbègbè tí ó jẹ́ wí pé, ah, àlejò yìí ó fẹ́, ó fẹ́ dúró sí agbègbè tí èmi wà fún ìgbà díẹ̀. Mo máa sọ fún wọn àwọn nǹkan tí ó yẹ kó ṣe àti àwọn nǹkan tí ó yẹ kó ṣọ́ra fún àti àwọn èèyàn tó máa ṣọ́ra fún àti, ah, agbègbè tí ó yẹ kó lọ. Hmm, gbogbo àwọn nǹkan wọ̀nyí ni èmi máa, ah, ṣàlàyé fún nígbà tí mo bá gbé lọ sí, ah, ilé oúnjẹ ta tí ń jẹun. To jẹ pé àkọ́kọ́ ríra wa lálákọọkọ, ọ̀, ọ̀ bóyá ó dé sí ibi tí mo wà ni, gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni èmi máa sọ nípa àwọn agbègbè mi pé à. Àwa táa ti wà níbí díẹ̀, nǹkan tó jú wa ti rí lélé yi. Hmm, nǹkan tí ó yẹ kí wọn náà ṣọ́ra fún lélẹ̀. Hmm, irú àwọn nǹkan wọ̀nyí náà, èmi ò bá sọ, hmm, kí, ah, a tó pín yà.

Ibo ni o máa ń ra nǹkan? Ọjà na ni àwọn nǹkan tí, ṣùgbọ́n àwọn nǹkan tí mo máa ń rà tó wọ́pọ̀ jùlọ ni lórèkóòrè òun ni àwọn tó máa ń ta nǹkan lẹ́gbẹ̀ẹ́ agbègbè tí mo wà lẹ́gbẹ̀ẹ́ ilé tí mò ń gbé. Àn, lẹ́gbẹ̀ẹ́ ilé tí mò ń gbé, mo, àn, àwọn aboki wà níbẹ̀ tó ń ta ata. Lẹ́gbẹ̀ẹ́ ilé tí mò ń gbé náà, àwọn èèyàn náà wà níbẹ̀ tó ń ta ìrẹsì, tó ń ta oríṣiríṣi nǹkan bí supermarket téé provision tí a lè rà lọ́dọ̀ wọn. Kò dìgbà tí a bá ṣẹ̀ lọ ọjà ká tó ṣẹ̀ rà gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ó wà ní, àn, ẹgbẹ́ ilé mi, agbègbè ibi tí èmi ń gbé. Hmm, ibo ni mo máa ń ra nǹkan? Mo lè sọ pé ibi tó wọ́pọ̀ jù ó ni, àn, àwọn tó ń ta nǹkan ní, àn, ẹgbẹ́ ilé mi. Ibẹ̀ ni mo ti máa ń ra àwọn nǹkan tó wọ́pọ̀ jù. E se púpọ̀.

Ṣé o ti bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹrọ rí? Rárá o, èmi ti bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹrọ rí. N ò, ìgbà tí mo rọ́ mú ṣe dáadáa, mi lè rò pé mo ti gbé gbèsẹ̀ tó jọ bá òun rí. N ò, n gbé gbèsẹ̀ tó jọ bá òun rí. N gbé gbesẹ̀ to jọ bá òun rí.

Ṣàlàyé bí o ṣe ń tọ́jú aṣọ rẹ. Hmm, mo ní àwọn ti àwọn hanger tí mo máa ń fi hang àwọn aṣọ, a, aṣọ mi. Hmm, hmm, ìgbà mélòó ni o ń fọ? Ọ̀sẹ̀-ọ̀sẹ̀ lèmi máa ń fọ aṣọ. Hmm, ọ̀sẹ̀-ọ̀sẹ̀ lọ́jọ́ Saturday àbí lọ́jọ́ Sunday, hmm, ni mo máa ń fọ aṣọ yìí. Ọjọ́ àìkú, hmm, ọjọ́ tí mo máa ń fọ aṣọ yìí, òun nìyẹn. Ibi tí n òun ń sá àwọn, orí ọkùn nà lèmi máa ń sá àwọn aṣọ yìí. Ohun tí ó ń ṣe tí ó bá, tí ó bá yá, ohun tí orí aṣọ àwọn aṣọ yẹn bá ti gbẹ, mo máa ń fi wọ́n sínú àwọn hanger tí mo ní. Hmm, ibẹ̀ ni èmi máa ń fi àwọn aṣọ mi sí tó mọ dẹ̀ máa hang rẹ̀. Hmm, tí mo ṣe máa ń tọ́jú, um, àwọn aṣọ mi ni i.

Ṣàlàyé bí o ṣe ń tún ohun tí o máa ń bàjẹ́ ṣe. Ohun tí ó máa ń bàjẹ́, bi blender tí a máa ń fi lọ ata. O ní blender tí a máa ń fi lọ ata. Ọjọ́ tí púlọ̀gì rẹ̀ tó jó, mo ní nǹkan tí a máa ń fi ń ju. Mo ní sílé tí a máa ń ṣe screwdriver. Mo túu mo dẹ̀ lọ rà pulọgi mì. Mo dé, mo dé ṣe fúnra mi. Hmm tí mo ṣe máa ń tún ṣe nìyẹn. Hmm tí àwọn nǹkan tí mo bá ń lò nílé tó bá bàjẹ́, ẹ, mo máa ń ṣe, mo máa ń ṣe àtúnṣe eleyi tí mi bá lè ṣe tó, tó ju òye mi lọ. Mo máa ń pe ẹni tó ní òye rẹ̀, nǹ tí ó jẹ́ pé, a, ó yàn láàyò gẹ́gẹ́ bí iṣẹ́. Mo máa ń pe irú ẹni bẹ́ẹ̀ láti wá bá mi ṣe, a, ohun kan tó bàjẹ́ bí àpẹrẹ. Ó nígbà tí, hmm, tẹlifíṣàn mi tó bàjẹ́, nǹ mo dé lọ pe ẹni tí ó máa bá mi ṣe. Ẹniyàn wá gbé nínú ilé mi. Ó dẹ̀ wá, ó dẹ̀ ṣe. Mo dé sanwó fún un. Ẹṣé púpọ̀.

Léèrò rẹ, ẹ̀rọ wo ni ó ṣàǹfàní jù? Ẹ̀rọ wo ni ó ń ṣàǹfàní jù? Kò sí ẹ̀rọ tí ò ní ìwúlò tirẹ̀, kò sí, kò sí ẹ̀rọ tí ò ní, tí ò ní òpin ìwúlò tirẹ̀. Hmm, gbogbo ẹ̀rọ náà ló, ló ní iṣẹ́ tí wọ́n ń ṣe fún àwọn èèyàn. Hmm, kò sí ẹ̀rọ kan pàtó tí mo le sọ wípé ó, ó, ó ṣe ju, ó ṣe jú, er, jura lọ. Hmm, gbogbo ẹ̀ náà ó ní iṣẹ́ tí wọ́n ń ṣe. Nn òní iṣẹ́ ti oníkálukú n ṣe to dẹ̀ fí ń ran àwọn èèyàn lọwọ hmm, ṣé ẹ̀rọ ayélujára mo fẹ́ sọ ni? Ṣé ẹ̀rọ tó máa ń lo ata, tó máa ń lo elubọ́, tó máa ń lo oríṣiríṣi, tó máa ń mú, er, nǹkan rọrùn fún àwọn èèyàn láti, láti ṣe? Hmm, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm, èmi ò ní ẹ̀rọ kan pàtó tí mo le sọ wípé, hmm, ó ju ìkejì rẹ̀ lọ nítorí pé àwọn ẹ̀rọ wọ̀nyí ó ní iṣẹ́ tí oníkálukú wọ́n ń gbé ṣe tí wọ́n dẹ̀ fi ń ran àwọn èèyàn lówó. Ẹ̀ ṣe púpọ̀.